Ẹ omi tí mo máa ń mu lójoojúmọ́, ó máa ń pọ̀ gan torí omi dára. Àwọn onímọ̀ ìṣègùn wọ́n kọ́ wa wípé àwọn dókítà wọ́n kọ́ wa wípé ó dára ká máa mu omi gan. So ó ṣe kóko láti máa mu omi. Wọ́n ní òògùn àkọ́kọ́ sí ara wa, òun ni omi mímu. Pé ká máa mu omi dáadáa. Láti ìgbà tí mo ti mọ eléyìí ni mo ti máa ń mu omi dáradára. Yálà, òrúgbẹ gbẹ mí tàbí òrúgbẹ ò gbẹ mí, mo máa ń mu omi dáadáa. Mi ò kín fẹ́ kí omi gbẹ lára mi tàbí kí òrúgbẹ gbẹ mí, kó to Di pé máa mu omi. Nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́, màá rí dájú wipé mo gbé omi lọ́wọ́ láti ilé. Tí mi o bá sì tí gbé omi lọ́wọ́ láti ilé, màá rí dájú pé mo ra omi ní àwọn ilé ìtajà tó wà nítòsí ibi iṣẹ́ mi. Mo n mu omi lọ́pọ̀lọ́pọ̀ torí pé omi dára. Gẹ́gẹ́ bí mo ti sọ, omi dára sí àgọ́ ara wa gan an ni. Wọ́n ní ó tọ́ ó dè yà kí á máa mu omi dáradára kí a máa-- kí òrúgbẹ má gbé wa ma tó mu omi. Nítorí gbogbo àwọn àìsàn tàbí àìsàn káàisàn tó wù tó lè wù jẹ lára wa, tó omi bá pọ̀ lára wa, ó máa jẹ́ kí a lè tọ̀, ó máa mú wa ká tọ̀. To bá sì ti ń tọ̀ bẹ́yẹn, ó máa jẹ́ ká lè tọ́ gbogbo àwọn àrùn tàbí àìsàn dánù lára tí èèyàn bá ti tọ̀, tí èèyàn bá ti mu omi dáradára. So mo máa ń mu omi tó bí pure water báyìí ṣáṣẹt water omi inú ọ̀rà. Mo máa ń mu tó bí mẹ́rin márùn-ún lójúmọ́ kí ilẹ̀ tó ṣú. Mo máa rí pé mo mu tó bẹ́ẹ̀ kó to dí pé ilẹ̀ ṣú. Kódà ó dára gan, àwọn dókítà sọ fún wa pé ó dára gan láàárọ̀ kùtùkùtù, tí a bá ti kọ kọjí kí a tó fọ eyín wa, ká rí pé á mu omi láàárọ̀. Amọ́ kò nṣe omi tutù o, omi tó jẹ́ omi room temperature, a mú omi yẹn láàárọ̀. Ká rí pé á mú tẹ́lẹ̀ inú kó tó di pé a lọ wẹ̀. Lẹ́yìn ìgbàyẹn náà ká tún wáa tún rí pé nígbà tí a bá jẹun tán ká mu omi. So èmi máa ń mu omi láàárọ̀, mo màá jí mu omi láàárọ̀ kí n tó wẹ̀. Ti'mo bá ti wá jẹun tán náà, màá rí pé mo mu omi. Kódà tí mo bá ń gba àwẹ̀ lọ́wọ́, bí mo bá wà nínú àwẹ̀, mo máa ń mu omi. Torí òòrùn tàbí àwọn iṣẹ́ bóyá èèyàn siṣẹ́ tó ti jẹ́ tó ti ká ra, tí ó ti rẹra, bí èèyàn bá ti mu omi síi, bẹ́ẹ̀ ni èèyàn máa ní àlàáfíà síi. Ó rọ̀ èèyàn lọ́nà láti mu omi kí èèyàn lè tọ̀ dáadáa, k'êyán le-- kí òògùn òògùn kí ó le làágùn dáadáa, kí òògùn lè jáde lára èèyàn. Gbogbo àwọn òògùn tó ń jáde àti tọ́ yìí náà ni eh irú àwọn àìsàn káàisàn tàbí àrùn káàrún tó wà lára èèyàn, to ma ma a bá jáde. So ó dára gan kí èèyàn máa mu omi bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ko'ma á dúró kí ó tó kó ń gbé tó gbẹ́ èèyàn kí èèyàn tó mu omi. Kí omi ara èèyàn má dráì, kó má gbe kí èèyàn tó ń mu omi, kí èèyàn rí pé òun mu omi dáradára, gbogbo tò dáabẹ. So ní tèmi o, mo máa ń mu omi dáradára.

Ẹnìbèrè sọ wípé ṣe mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn. Ẹn, tí iṣẹ́ bá gba ìlú mìíràn lọ, a, mo ní ìfẹ́ sí o. Nítorí ó ti tó ọjọ́ mẹ́ta náà tí mo ti tó ọmọ ọdún mélòó kan tí mo ti wà ní ìlú tí mo wà yìí. Mo dẹ̀ lérò, ó wù mí, mo tún ní lérò tí mo bá ní olùrànlọ́wọ́ tàbí mo rí iṣẹ́ mi tó dára, tó jẹ́ ibi tó dára tí mo tún lè ṣe ṣiṣẹ́ ní ibòmíràn. Ó dára pé èèyàn ti lo àwọn ọdún tó ọ̀pọ̀lọpọ̀ ọdún níbi tí èèyàn wà yìí. Bí èèyàn bá tún yípadà náà tó lọ lo ọdún níbi ibòmíràn, tó tún yípadà tó lọ wá ibòmíràn tó lọ sí ìlú òdìkejì tàbí tó lọ sí ìlú mìíràn, ó burú náà. Ẹ̀yàn tún mọ ọgbọ́n kún ọgbọ́n àti ìmọ̀ kún ìmọ̀ ni. Ohun tí èèyàn mọ̀ ní ìlú ibi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó máa yàtọ̀ tàbí kó tún dára sí nǹkan tí èèyàn máa mọ̀ ní ìlú ibòmíràn. So ó dára pé èèyàn bá ní ori ọ̀fẹ́ àǹfààní láti lọ sí ìlú mìíràn. Ní tèmi o, tí mo bá ní àǹfààní láti lọ sí ìlú mìíràn, ìlú mìíràn tó tún dára ju ibi tí mo wà yìí lọ sá. Ẹ̀rù ìgbà mi ni pé ìlú mìíràn tí màá fẹ́ lọ kó jẹ́ ibi tí ó tún dára ju ibi tí mo wà yìí lọ. Ibi tí màá tún ti rí ìṣe, màá tún ti rí iṣẹ́ ṣe tó pọ̀, tí màá tún ti ní ọrọ̀ sí, tí màá tún ti mọ èèyàn, àti màá tún ṣe àwọn nǹkan tó dára, ohun mèremère tí a tún lè fi mọ ọmọ mèremère sí. Tàbí ibi tí ó tún máa jẹ́ kí èèyàn tún ní ìgbé ayọ̀ sí. Ó dára, ó dára dáadáa tí èèyàn bá ní láti lọ sí ìlú mìíràn. Ìlú ibi tí mo wà yìí náà kọ́ ni mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ohun tí èèyàn mọ̀ ní ìlú ibi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó máa yàtọ̀ tàbí kó tún dára sí nǹkan tí èèyàn máa mọ̀ ní ìlú ibòmíràn. So ó dára pé èèyàn bá ní ori ọ̀fẹ́ àǹfààní láti lọ sí ìlú mìíràn. Ìgbà tí mo dẹ̀ ti ṣe bọ́mbẹ̀ náà, mo tún kúrò níbẹ̀. So ó dára pé èèyàn bá ní ori ọ̀fẹ́ àǹfààní láti lọ sí ìlú mìíràn. Ní tèmi o, tí mo bá ní àǹfààní láti lọ sí ìlú mìíràn, ìlú mìíràn tó tún dára ju ibi tí mo wà yìí lọ sá. Ẹ̀rù ìgbà mi ni pé ìlú mìíràn tí màá fẹ́ lọ kó jẹ́ ibi tí ó tún dára ju ibi tí mo wà yìí lọ. A tún kúrò níbẹ̀. Ibi tí màá tún ti rí ìṣe, màá tún ti rí iṣẹ́ ṣe tó pọ̀, tí màá tún ti ní ọrọ̀ sí, tí màá tún ti mọ èèyàn, àti màá tún ṣe àwọn nǹkan tó dára, ohun mèremère tí a tún lè fi mọ ọmọ mèremère sí. Mo sì tún ń gbèrò náà. Tàbí ibi tí ó tún máa jẹ́ kí èèyàn tún ní ìgbé ayọ̀ sí. Lọ́tọ̀ ni ìlú abínibí mi tọ́bi mi sí. Ìgbà tí mo ṣe tán ilé ìwé, mo lọ sí ìlú mìíràn láti lọ sìnró ìlú tí à ń pè ní Youth Corp à, Youth Corp. Ìgbà tí mo dẹ̀ ti ṣe bọ́mbẹ̀ náà, mo tún kúrò níbẹ̀. Mo ti lọ sí ìlú mìíràn láti lọ gbé wá tí mo tó rí iṣẹ́ síbò mi. Eh, yàtọ̀ sí ìgbà yẹn náà, ìgbà tí mo tún lọkọ̀ tí mo ṣe gbé ìyàwó, mo tẹ̀lé ọkọ mi lọ sí ìlú ibòmíràn. Lọ́tọ̀ sí tún tán torí pé iṣẹ́ tí ọkọ mi tún gbà náà ó tún lè gbé wọn lọ sí ìlú mìíràn. So oríṣiríṣi àwọn ìlú ni mo ti-- ilẹ̀ mìíràn ti dé tí mo tún, tí mo ti dé tẹ́lẹ̀ rí. Mo tún ní ní ètò àti máa ní, máa rí àǹfààní láti lọ sí ìlú mìíràn yàtọ̀ sí ibi tí mo wà yìí. Why not? Mo máa lọ, màá lọ sórí eré ń bẹ̀. Sùgbọ́n kó ṣà jẹ́ ìlú tó tún dára ju ibi tí mo wà yìí lọ, tó máa mú oyé mi là.

Ah! Ní tèmi o, èmi fẹ́ràn ojú ọjọ́ òtútù tàbí ọyẹ, mhm. Torí àwọn ojú ọjọ́ òtútù tàbí ọyẹ yẹn ó máa ń dára fún èmi o, mo fẹ́ràn kí afẹ́fẹ́ máa fẹ́ kó jẹ́ ojú ọjọ́ tó tutù tó tí ó tó tutù tí ó tó dá afẹ́fẹ́ dáadáa tí ò lóru. Mi ò fẹ́ràn ojú ọjọ́ ooru rárá. Ojú ọjọ́ tó tutù máa ń jẹ́ ọjọ́ tí ó máa ń jẹ́, ó máa ń jẹ́ àsìkò tó máa ń rọ̀'yàn lọ́rùn. Àsìkò tí a lè pé ní àsìkò oginitìn hen-en. Àti ojú ọjọ́ tí ó jẹ́ ojú ọjọ́ tí ó láfẹ́fẹ́ tó tutù máa n mú tàbí àsìkò oginitìn. Mo, èmi fẹ́ràn rẹ̀. Torí pé ní àsìkò oginitìn yìí, èèyàn máa ń ní oore ọ̀fẹ́ láti control ẹ̀. À ríí aṣọ wọ́, lérí ara wọn láti fi control ẹ̀. Sugbon tó bá jẹ́, eh, ìgbà tí ooru mú, ah! Èmi ò fẹ́ràn ìgbà ooru mú o. Ní ìgbà tí ooru mú, kò sí nǹkan tí e fẹ́ fi ṣe. Tí ó bá ti sí, eh, fan, ẹ máa wá, tí ó sì iná níbi àwọn irú àwọn ìlú tá wa yìí kò sí iná, à kí ní iná dáadáa. Tí ojú ọjọ́ ooru, ó máa ń níyàn lára ni. Ṣugbọn bó bá jẹ́ ojú ọjọ́ òtútù tí èèyàn lè wọ aṣọ, a wá, wá cardigan tí èèyàn lè fi tàbí àwọn aṣọ òtútù tó gba òtútù mọ́ra tí eeyan lè fi gba òtútù sára. Eeyan a wọ bàtà ẹ̀ lónà tó ṣe dáadáa, tọ́ bàtà tó lè gba iye èèyàn ní ẹsẹ̀. Tí ò ní jẹ́ pé ó máa ń jẹ́ kí òtútù yẹn wọ inú ẹsẹ̀ èèyàn. Ìyẹn dára. Torí pé afẹ́fẹ́ máa fẹ́, òde máa kó bóyá òjò n rọ̀ ní o. Ó máa kó gbogbo ojò yen máa rọ̀, omi a ṣàn. A ṣàn gbogbo wàhalá ìdaamú á san gbogbo àìsàn lọ. Ó sì dára ju ọjọ́, àwọn ojú ọjọ́ ooru. Ó máa ń kó àìsàn lọ́wọ́. Ó máa ń kó àwọn nǹkan tí ó da lọ́wọ́. Èmi ò like àwọn ojú ọjọ́ ooru. Sugbon ojú ọjọ́ òtútù tàbí oginitìn, mo fẹ́ràn rẹ̀ jọjọ. Ó jẹ́ ìgbà tí ó máa ń rọ̀'yàn lọ́rùn, tí èèyàn máa ní àlàáfíà. Ooru ò ní mú rárárárá. Eeyan a dè máa ní àlàáfíà dáadáa. Ìyẹn, afẹ́fẹ́ yẹn máa fẹ́. Tí èèyàn bá fẹ́ sun, a lo oore ọ̀fẹ́ láti sun. Tí èèyàn bá fẹ́ ṣiṣẹ́, a ni oore ọ̀fẹ́ láti ṣiṣẹ́ láìsí pé ooru bá mú tàbí ara n ní'yàn ní ìgbà kankan. Torí tí afẹ́fẹ́ bá ń fẹ́, tí èèyàn bá fẹ́ sun, a rí óorun yen sun dáadáa. A lè sun tọkàntọkàn, a ó sun tárátarà. So, yàtọ̀ sí pé, ìgbà tí ooru bá mú tí èèyàn ò lè sun tàbí tí ó máa ń ní'yàn lára. So ojú ọjọ́, ọ, ojò tàbí oginnitìn, àsìkò òjò tàbí àsìkò oginnitìn, oun lèmi fẹ́ràn. Tí mo rí pé ìgbà tó dára tí ó rọ̀ mí lọ́rùn, tára ò ní nimí tí màá le lá'làáfíà, ti máa gbé ìgbé àlàáfíà, òun ní mo fẹ́ràn jọ.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni ayò ọlọ́pọ́n. Ayò ọlọ́pọ́n dára gan. Èèyàn méjì ló máa ń ta ayò ọlọ́pọ́n. Nígbà tí àwọn tó máa ń bá àwọn gbe náà ti ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn, ìgbà ayò ọlọ́pọ́n máa ń dára. Ó máa ń fi, ó máa ń fún èèyàn ní ọgbọ́n àti òye. Ó máa ń jẹ́ kí èèyàn lè ro àròjinlẹ̀. Láti wòó bo ni mo ṣe fẹ́ ta ayò yìí. Báwo ni mo sì fẹ́ ta ayò yìí. Èè, àwọn orin tó máa ń kọ nídìẹ́ àti àwọn eré oríṣiríṣi, èè, mo kọ ta o. Ọ̀tá ń jẹ́ o. Òkè o gbọdọ̀ dàhùn. Àwọn ọ̀rọ̀ tàn máa ń sọ nídìẹ́, àwọn ohun tàn fi máa ń fi ṣeré àti eré tó, tó ní nínú ẹ̀, ó jẹ́ kí n fẹ́ràn rẹ̀ gan. Ayò ọlọ́pọ́n, ó jẹ́ kí n lè fẹ́ràn ayò ọlọ́pọ́n gan. Mo tún fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láàárín, láàárín àwọn obìnrin. Òun náà tún dára. Mo like ẹ. Ó máa ń fún èèyàn ní ìwúrí dáradára. Ó máa ń fún èèyàn, ó máa ń jẹ́ kí èèyàn ní exercise. Kí èèyàn lè exercise dáadáa. Ó máa ń bukun exercise ni ó máa ń mu kára ó le dáadáa. Then, eré ìdárayá tí alà, ayò yẹn náà, èè, ayò ọlọ́pọ́n. Ó máa ń mú kí èèyàn lè ronú. Then, tí èèyàn bá ń, gbà, ta irú ayò báyìí, ó máa ń mu boya kí, bi èèyàn, boya èèyàn ní ìrònú kan tó gbé sọ́kan tàbí ǹkan kan ṣe èèyàn. Ó máa ń mú kí èèyàn gba gbogbo ìrònú tàbí gbogbo ìdààmú tí èèyàn bá ń là kọjá. Ó máa ń jẹ́ kí èèyàn tí gbagbe gbogbo ìdààmú yẹn tàbí kò gbagbe ìrònú yẹn, ó máa ń mú kí ìrònú ń lọ kíákíá torí ti èèyàn tí ó sì ń ṣeré, tí wọ́n sì ń bá ara wọn sọ̀rọ̀, tí wọ́n sì ń bá ara wọn ṣeré, tí wọ́n sì ń ṣàwàdà, "à, o ti pa mí o. O pa mí láyò o. O kò pa mí láyò o. A, o ti ṣe jù mí lọ o. O ti jẹ jù mí lọ o." Ó máa ń jẹ́ kí èèyàn ó lè gbé ìrònú burúkú lọ sí ẹ̀gbẹ́ ibìkan. Ó sì máa ń, máa ń jẹ́ kí èèyàn lè ro ọpọlọ náà lóòótọ́ lóòótọ́. To ba jókòó ti ayò ọlọ́pọ́n tí wọ́n bá jọ ń ta. Ó máa ń jẹ́ kí èèyàn ro ọpọlọ pé ṣé bíi ní kí n gbà? Ṣé bá yẹn ni kí n ṣe? Ṣé ó máa mu látibí? Ṣé ó máa ṣe báyìí? Ó máa ń jẹ́ kí èèyàn ní ọpọlọ dáadáa. Then torí pé ayò, ẹ́, eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá máa ń mú kí èèyàn ní, kí èèyàn ní ẹsẹ, kó ṣe exercise. Kí èèyàn lè ṣe exercise, kó lè wá healthy. Kí èèyàn lè ní ìlera pípé dáradára. Ìyẹn máa ń jẹ́ kí èèyàn ní ìlera pípé, pé ó lè jẹ́ máa ń jẹ́ kí èèyàn lè ṣe exercise sí àgọ́ ara. Kò ní jẹ́ kí àìsàn tàbí àwọn àìsàn, ká àìsàn tàbí nǹkan kan burúkú kan tí ó dára. Kò ní jẹ́ kó hun èèyàn lára. Ìyẹn á dúró dáadáa. Parí báyìí lóko, lóko ń dúró. Ìyẹn á dúró dáadáa. A jẹ́ pé pé bí wọ́n bá sì ti ṣe tán tó lọ wẹ̀, tó, tó ń mú ara dáadáa, tó máa tún ṣe ó dára.